Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Nígbà mi, nígbà tí n bá lọ ibi iṣẹ́, mo máa ń kọ́ tábìlì iṣẹ́ mi sílẹ̀. Nítorí náà, nígbà tí mo bá dé láti ibi iṣẹ́, iṣẹ́ mi yóò jẹ́ ohun kan tó jẹ́ pé mi ò fi ń ṣeré, mi ò fi ń ṣàwàdà. Nítorí àkókò àti ìgbà tí màá fi ń ṣiṣẹ́ ó ṣe pàtàkì sí mi gidigidi. Nítorí náà, tí bá lọ ibi iṣẹ́, mo máa ń kọ ohun iṣẹ́ tí màá fẹ́ ṣe sínú tábìlì. Mo máa ń kọ bí bírò àti ìgbà àti ìgbà àti ìgbà tí mo lọ àti ìgbà tí mo bọ̀ àti ìgbà tí mò ń lọ. Bí ẹ̀gbọ́n mi, bí àbúrò mi, bí ìyá mi, bí uńcle mi àbí bí àuǹty mi nígbà mí láti lọ sí ibi iṣẹ́ wọn.